Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìyẹn tẹ́túmọ̀ sí ní èdè oyigbò pé "Do you know the meaning of your name?" Do you know the meaning of your name? Ǹkọ́ tí à ń sọ pé ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ.